Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́ méjèèjì ni mo fẹ́ràn papọ̀. Idi tí mo dè tẹ fẹ́ràn wọn ni ìmọ́lẹ̀ òwúrọ̀ ni ìgbà tí mo máa ń jí, tí màá ṣe àwọn nǹkan kó tó di pé mo múra bísẹ. Ìrọ̀lẹ́ ni mo máa ń ṣe tán ní ibi iṣẹ́ tí màá padà wá sí ilé láti wá sinmi àti tú múra fún iṣẹ́ ọjọ́ kejì. So.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. O ní ọjọ́ kan tí wọ́n ní kí n lọ gbé nǹkan lọ. Ìgbà tí mo gbé ǹkan tí wọ́n ní kí n lọ lọ, tí mo dé ibi tí mo ti lọ lọ, ìgbà tí màá fi kúrò níbi tí mo ti lọ lọ nǹkan yẹn, mi ò mọ ọ̀nà tí màá f-- tí màá gbà rìn délé. Ibi tí mo ti ń lọ, mo rí ibi kán tó jọ ọ̀nà tí mo gbà, bí mo ṣe ṣìná níyẹn. Ìdí tí mo ṣe ṣìná ni pé mi ò mọ àdúgbò yẹn dáadáa, kò pẹ́ tí a kó dé bẹ̀

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti búrẹ́dì tá a ń pè ní burger. Àti ídi to mo fi fẹ́ràn rẹ̀ ni wipé ó máa ń tètè kún inú. Ẹni tó bá jẹ búrẹ́dì àti àkàrà, ẹni yẹ́n le máa jẹun títí di ìrọ̀lẹ́. Tí ẹni bá jẹ búrẹ́dì àti àkàrà ní àárọ̀, ọ́ le máa jẹun ní ọ̀sán kó kan máa mọ́ mi sí títí di ìrọ̀lẹ́. Oúnjẹ yẹn máa ń tètè kún inú.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó, tóku tó ṣẹ́kù. Ìgbà mí wá tó jẹ pé tí báa ń jẹun, tí báa jẹun báyẹn mi ò kí ń pari oúnjẹ mi. Nítorí pé, bóyá mo yóò jù mi ò dẹ́ ní lè dáná. Tí bá ti wá ṣẹ́kù oúnjẹ yẹn, màá padà gbé káná bóyá lọ́jọ́ kejì àbí bóyá ní ìrọ̀lẹ́ bá wá jẹ iyokù.

Ago mẹ́fà, àárọ̀ ni mo máa ń jí ní ojojúmọ́. Bí mo bá dẹ̀ tí jí báyẹn, màá kọ́kọ́ gbàdúrà náà, màá ka bíbélì mi náà, màá wá gbálẹ̀, màá fàbọ́nà. Kí n tó wá lọ wẹ̀, màá fọnu, màá wá múra, ìbíṣẹ ọjọ́ mi.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o. Mo ti ṣètò, mo ti bèèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ri. Ó ní, ó ní ètò eré ìdárayá kan tó máa ṣe ní ojú afẹ́fẹ́ kan ní ibi tí mò ń gbé, nìkan nìyẹn. A dẹ̀ ní WhatsApp group fún, um, eré ìdárayá yẹn. Mo ti béèrè lọ́wọ́ olùṣètò, kí wọ́n fún mi ní nọ́mbà tí màá fi wọnú group yẹn.

Àwọn, àwọn èso tí mo fẹ́ran jẹ ju, tí mo fẹ́ran kí a máá jẹ ju ni èso máńgò, ọ̀gẹ̀dẹ̀, watermelon, àpálumọ́, ọsàn, tangerine, pineapple, àsálà, ìbẹ́pẹ. Gbogbo àwọn èso tí mo fẹ́ran ni mo ti dárúkọ ẹ.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o. Mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀. Mo ní àwọn ìwé tó pọ̀, àwọn ìwé, àwọn ìwé, awọn ọmọ lẹ́yìn jesu Kristi. Mo láwọn ìwé tí èèyàn lè kà, tí èèyàn lè fi yíra rẹ̀ padà. Mo láwọn ìwé súkúlù náà lọ́pọ̀lọpọ̀ tí mo ń ka. Mo láwọn ìwé tí èèyàn lè ka, tí èèyàn fi lè mọ̀ bí èèyàn ṣe ń tọ́jú owó, bí èèyàn ṣe ń ná owó, bí èèyàn ṣe ń dì ọlọ́rọ̀. Àwọn irú àwọn ìwé báyìí ni mo ní tí mo dẹ̀ ti ka.

Mi ò ní ìgbà tí mo máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Bí ó bá ṣe ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò tí ò bá bàjẹ́, mi ò lérò pé màá ra ẹ̀rọ mi àbí tí gbogbo nǹkan tí mo bá lè ṣe ní orí ẹ̀rọ yìí, ayárabíàṣá yìí tí ò bá tó nǹkan tí mò ń wá. Ìgbà yẹn ni mo tó lè sọ pé mo fẹ́ ra ẹ̀rọ ayárabíàṣá mi.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣe iṣẹ́, báyìí tí a bá ní ǹkan tí a jo fẹ́ ṣe papọ̀. Mo máa ń fún wọn ní ọwọ́ wọn kí wọ́n mú apá wa. Mo máa ń bọ̀wọ̀ fún gbogbo wọn, mi ò kí n, mi ò kí ń yájú sí wọn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn rẹ̀ jù ni pé oríṣiríṣi àrà lè yẹn lè fi ìrẹsì dà. Eeyan lè jẹ ìrẹsì àti ata díndín, ìrẹsì funfun pẹ̀lú ata díndín. Eeyan lè jẹ ìrẹsì pẹ̀lú ẹ̀wà, eeyan lè ṣe ìrẹsì lọ́tọ̀ kí èèyàn ṣe ẹ̀wà lọ́tọ̀ kí èèyàn má dín ata díndín sí i. Eeyan sì lè ṣe ìrẹsì pẹ̀lú ẹ̀wà papọ̀ kí èèyàn má dín ata díndín sí i. Eeyan lè ṣe ìrẹsì àti ẹ̀wà papọ̀ kí èèyàn má dín, ẹ, kí èèyàn má dín ata sí i kí èèyàn ṣe lásèpọ̀. Ìyẹn tí àwọn eledè Gẹ̀ẹ́sì ń pè ní jọlọ́ọ̀fù. Eeyan sì lè ṣe ìrẹsì lásán láì fẹ́wà sí i. Kí èèyàn sọ di jọlọ́ọ̀fù, kí èèyàn sọ di fried rice. Kí èèyàn lè fẹ́, ẹ, fi ẹran jẹ ìrẹsì, eeyan lè fi ẹyin jẹ ìrẹsì, eeyan lè fi ẹja jẹ ìrẹsì, eeyan lè fi pọnmọ́ jẹ ìrẹsì.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà ni ìgbà tí mo, mo ní ọgbẹ́ kan nínú. Mi ò mọ̀ nǹkan tí mo jẹ ní ọjọ́ náà. Bí mo ṣe jẹ nǹkan yìí tí mo délé, ṣe ninú bẹ̀rẹ̀ sí ń ta mi. Mi ò dẹ́ níi léèrò pé màá lọ rí dókítà tẹ́lẹ̀. Bí mo ṣe ṣàrà tètè lọ sí, ṣàré tètè lọ sí ọ̀dọ̀ dókítà nìyẹn.

O, ǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni orin. Ìgbà míì mo máa ń gbọ́ ìwàásù, ìgbà míì dẹ̀ ni mo máa ń gbọ́ ìròyìn nínú, nínú radio.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ìgbà mí máa jẹun ní ago méje, ìgbà mí ago mẹ́jọ, ìgbà mí ago mẹ́sàn-án. Ṣùgbọ́n tó bá ti di ago mẹ́wàá mi ò lè jẹun mọ́, nítorí mo máa ń gba àwẹ̀ ní ojoojúmọ́, kí n bá dẹ̀ ti jẹun ní ago mẹ́wàá ago méjìlá, mi ò ní lè gba àwẹ̀ yẹn mọ́

Ọjà tuntun yóò jáde ní ìparí ọdún. Ọjà náà tí mo dẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni iṣu. Iṣu tuntun máa ń jáde ní ìparí ọdún.

Ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí mo fẹ́ràn jù ni FC Barcelona ní Spain. Mo fẹ́ràn ẹgbẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ nítorí àwọn èèyàn tó ti gbá nínú ẹgbẹ́ yìí, wọ́n ti gba àwọn ife àti ẹ̀yẹ àmì tó jù lọ ní gbogbo àgbáyé. Iru bọ́ọ̀lù tán dẹ̀ ń gbá bọ́ọ̀lù tó fìyàn lọ́kànbalẹ̀ ni.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni sáyẹ̀nsì. Sáyẹ̀nsì jẹ́ kókó ẹ̀kọ́ tí tó wúlò lọ́pọ̀lọpọ̀ sí gbogbo àwọn tẹkinọ́lọ́jì tí a ń rí ní àgbáyé lónìí. Kẹ́mísítírì, físíìsì, máàtì, bàọ́lọ́jì àti oríṣiiríṣii ìmọ̀ sáyẹ́nsì ló gbé àgbáyé dúró lónìí.

Rárá mi ò wọ gíláàsì báyìí ṣùgbọ́n ó ní àwọn ìgbà tí mo máa ń fẹ́ran kí n wọ gíláàsì kó bá lè lọ papọ̀ mọ́ àwọn aṣọ tí mo ní. Gíláàsì ó jẹ́ ǹkan tí mi ò kí ń ṣàdedé wọ̀, mo máa ń wọ̀ tí mo bá ti fẹ́ ya àwòrán.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ni Facebook, mo wà ní WhatsApp, mo wà ní Snapchat, mo wà ní Instagram, mo wà ní TikTok, mo wà ní Twitter, mo wà ní Threads, mo wà ní Medium, mo wà ní Substack. Oríṣiríṣi ojú òpó ayélujára ni mo wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi. Ìgbà mìíràn, ó máa ń le koko láti pàdé, ìgbà míì dẹ̀ ni, ó máa ń rọrùn láti pàdé. Fún tóṣù yìí, mi ò tíì pàdé àfojúsùn títà mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérè fún ìlera. Àwọn oúnjẹ tí ó léèrè, tí ó lérò fún ìlera bíi doughnut, bíi àkàrà òyìnbó, bíi meat pie, bíi fish pie. Mi ò kí ń jẹ wọ́n púpọ̀. Bọ̀ àwọn oúnjẹ tó lérò fún ìlera tó ní gbogbo èròjà tó yẹ ko ní, mo máa ń jẹ wọ́n dáadáa.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni inú báàgì mi. Tẹ́lẹ̀ mo máa ń fi sínú apò mi, ṣùgbọ́n mo kọ́gbọ́n ní ẹnu ojọ́ mẹ́ta yìí. Mo fi sínú apò mi, ó sì sọnù. Ìgbà tí maa fi dé ilé ní ọjọ́, ọjọ́ yẹn nítorí mo padà gba kọ́kọ́rọ́ mii lọ́wọ́ ẹlòmíì tí mo fi sí ilẹ̀kùn, mo rí pé wọ́n ti wọ inú yàrá mi, wọ́n yọ ẹran kuro nínú kòkò ìṣasùn mi, wọ́n jẹ oúnjẹ tí mo ní nínú ilé, wọ́n sì ti ilẹ̀kùn yẹn.

Ìgbádùn ni, ni ká máa ń wo fíìmù pẹ̀lú oúnjẹ níwájú tàbí kí máa wo eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórí ẹ̀rọ àwòrán pẹ̀lú oúnjẹ àti àwọn ọ̀rẹ́ mi. Ìgbà mí sí ni mo máa ń gbọ orìn kí ń dè wà lórí ibùsùn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbòbò òòrùn sí ara mi. Mo máa ń lò ó ní ìgbà tí òòrùn bá gbóná gidi gan. Nígbà tí òòrùn bá ń gbóná, mi ò kí ń lò ó, mi ò kí ń dábàá pé kí ń lò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí. Oríṣiríṣi tùràrí ni mo ní. Ìgbà míì wà tó jẹ pé ibi tí mò ń lọ àwọn èèyàn jàǹkàn jàǹkàn jàǹkàn ló máa wà níbẹ̀ ló máa kún bẹ́ẹ̀. Màá nílò láti fín tùràrí tó, tó dúró, tó ń rùn dáadáa, tó ń jà fíkan. Ìgbà míì dẹ́ wà tó jẹ pé mo ní òde kan láti lọ, to je pé àwọn èèyàn tó wà nbẹ̀. Àwọn ọmọ kéékèèké ló máa fọ́n bẹ́ẹ̀. Mi ò ní nílò láti fín tùràrí tó, tó ń jà fíkan torí, ìlera àwọn ọmọ kéékèèké.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀sẹ̀ tó ní pọ́n tó sì gùn. Ìdí tí mo fi fẹ́ràn ìbọ̀sẹ̀ tó ní pọ́n tó sì gùn ni pé, àkókò ta wà ní Nàìjíríà báyìí, àkókò oyẹ ni. Tí ìbọ̀sẹ̀ bá gùn, tó sì ní pọ́n, yóò pa òtútù.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ní lọ́pọ̀, lọ́pọ̀, mo ní lọ́pọ̀ yanturu. Time òtútù la wà ní Nigeria báyìí. Mo ní aṣọ òtútù púpọ̀. Ìdí tí mo ṣe ní aṣọ òtútù púpọ̀ ni wípé, aṣọ òtútù yóò-- on pa òtútù kòní jẹ́ kí òtútù wọ ara mi mo sì ní ní oríṣiríṣi.

Aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ àwọn oní Gẹ̀ẹ́sì tí a ń pè ní jíǹsì, chinosi, eh shirt, round neck, turtle neck, v-neck. Mo sì tún gbá-- mo gbádùn aṣọ ìbílẹ̀ náà. Àwọn aṣọ bí i òfì, ankara, gini, leesi.

Àkókò tí mo máa ń lọ sùn ni aago mẹ́wàá ní àṣálẹ́. Kí n tó lọ sùn, màá kọ́kọ́ jẹun, tíon bá sì ti jẹun, màá wẹ̀, tí mo bá ti wá wẹ̀, màá wá kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì, màá kan wọ́n kalẹ̀, màá wá gbàdúrà, màá paná, màá pa fóònù mi, màá dẹ̀ lọ sùn. Màá ti séètì àláàmù kalẹ̀ tí yóò jí mi ní aago mẹ́fà ọjọ́ kejì.

Oṣù nínú ọdún tí mo fẹ́ràn jù ni oṣù karùn-ún àti oṣù kẹwàá àti oṣù kẹwàá àti méjì. Ìdí tí mo ṣe fẹ́ràn àwọn oṣù yìí ni wipé oṣù karùn-ún, àwọn ọjọ́ ìsinmi pọ̀ láti, láti, à, governmenti orílè-èdè Nàìjíríà. Ni oṣù kẹwàá, oṣù kẹwàá ni wọ́n bí mi. Ọjọ́ ìsinmi náà wa n bẹ dáadáa. Then oṣù kejìlá, oṣù kejìlá ni Kérésìmesì wà. Lẹ́yìn oṣù kejìlá ni New Year náà tún wà. So oṣù kejìlá yẹn, ta bá ti wọ gbára báyìí, la ti, la ti parí iṣẹ́ fún ọdún, ọdún yẹn.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Ó ní ìyá kan tí mo mọ̀ nígbà kan. Ìyá yìí ni wọ́n bá mi wá iṣẹ́ tí mò ń ṣe nígbà náà. Ìgbà tó yá, ìyá yìí ò bá ẹni tí wọ́n bá mi, tí wọ́n bá wọn wá mi fún. Ìyá yen ò bá ènìyàn ṣiṣẹ́ mọ́. Ìgbà tó yá, ìyá yìí máa ń pè mí kí ń bá wọn ṣe àwọn nǹkan pẹpẹpẹpẹpẹpẹ kan. Ìgbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀, wọn ò san owó fún mi. Ìgbà tó wáyé tí mo fẹ́ kúrò ní ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn tí wọ́n gbọ́, wọ́n wá bá mi ṣiṣẹ́ wọn. So ibẹ̀ ni mo wà níìsín báyìí tí mo ti ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, WiFi mi ó yára tó. Ṣùgbọ́n ìgbà mí wà tí kò ní yára. Bóyá ni ntòrí ojú ọjọ́, ìgbà mí wà tó yẹ pé yóò yára kódà ju àsálọ́.

Gíga tí mo ga tó, mo ga gan-an ṣùgbọ́n mi ò ga ìga òsì. Mo, mo ga bí àwọn tó ń ṣe eré ìdárayá, bó ṣe yànkan ga bẹ́ẹ̀ ni mo ṣe ga.

Mi ò kí ń wọ ojú ìbòjú lójoojúmọ́, ṣùgbọ́n mo nífẹẹ láti máa lo ojú ìbòjú lójoojúmọ́. Ó rẹwà dáadáa, ó máa ń jẹ́ kójú dán, ó máa ń jẹ́ kójú, kójú ṣeregi. Ṣùgbọ́n mi ò mọ ibi tí mo ti lè ra ojú ìbòjú. Tí mo bá padà rí ibi tí mo ti lè ra ojú ìbòjú, màá ma lo wákàtí kan láti fi lo ojú ìbòjú.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo ní orúkọ iná-inágijẹ. Orúkọ inágijẹ mi ni Freddy. Àwọn mi máa ń pè mí ní Bàbá Freddy. Àwọn elo mi máa ń pè mí ní Safridy. Orúkọ inágijẹ mi ni yẹ́n.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí máa jókòó nílé, nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú. Bí mo bá jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú, mo máa, mo máa ríta ó sì máa ń jẹ́ kí ìrìnàjò mi kó, kó dá yégéyégé. Idí tí mo fi fẹ́ràn kí máa jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú nìyí.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni fóònù mi, ẹ̀rọ amúsẹ́yá mi, iná, iná mọ̀nàmọ́ná. Mo tún wá nílò ibi tí, tí ó sáré wo púpọ̀, ibi tó dá, tó dárọ́. Nítorí mò ń ṣiṣẹ́ láti ilé ni. Tá rí wó bá ti wá, mi ò ní rí bí kọjú sí iṣẹ́ tó yẹ kí n ṣe.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé, ṣùgbọ́n tí iṣẹ́ bá gbà kí n lọ sí ibòmíràn lọ ṣiṣẹ́ nítorí pé kò sí iná mọ̀nàmọ́ná nílé àbí data tí mo lè fi ṣiṣẹ́. Ó máa ń gbà mí ní wákàtí kan láti rìnrìn àjò lọ sí ibi tí mo ti máa ń ṣiṣẹ́ tí mi ò bá ti ṣiṣẹ́ láti ilé.

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni, màá gba fóònù ẹlòmíì ìṣòro tí mo fẹ́ yanjú yẹn, màá wá wádìí, màá ṣe ìwádìí lórí Google. Órí Google, ẹ lè ṣe ìwádìí àwọn èèyàn tó ti kojú irú ìṣòro tí mò ń kojú yẹn, tí mo fẹ́ wádìí rẹ̀. Wọ́n, wọ́n máa ti fi béèyàn ṣe lé è yanjú ìṣòro yẹn síbẹ̀. Èmi a kàn gba fóònù mi, màá ṣe ìwádìí yẹn, gbogbo ọ̀nà, gbogbo ọ̀nà àbáyọ tan báa fi síbẹ̀ ni pé mo lè fi yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi. Màá kàn tẹ̀lé báyẹn. Ti n bàá ti tẹ̀lé, gbogbo ìṣòro yẹn á ní ìyànjú.

Ṣé etí mi dára? Bẹ́ẹ̀ni, etí mi dára, ó dára lọ́pọ̀lọpọ̀. Ó dára débi pé tí mo bá wà ní inú yàrá mi, mò ń gbọ́ ǹkan táwọn ènìyàn ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ ní ìta àbí yàrá kejì. Bé tí mo ṣe dà tó ni yẹ, ó dáa gan ni, ó dáa gan ni. Etí mi dẹ́ dàra débi pé mi ò like áriwo. Yeah, t'áríwó bá ti bẹ̀rẹ̀ báyìí, mo máa ń sá ni. Rárá, màá sá tefetefe.

Bẹ́ẹ̀ni o, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ayọ́kẹ́lẹ́ kan tí mo rà ń lò tí mo fi ń jáde, tí mo fi ń wọlé wọde, tí mo fi ń jáde wọlé. Orúkọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo ní ni Hyundai twenty twenty two model.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza ni ẹran màlúù, ẹran ògúfe, ẹran adìyẹ. Wọ́n á fi ọ̀pọ̀lọpọ̀ ẹyin àti òróró kọ́ńfísì.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán, màá ń sùn ní ọ̀sán. Bí mo ṣe wá yìí kan báyìí, ó yẹ kí ń máa sùn ni, ṣùgbọ́n mi ò le sùn nítorí mo gbọdọ̀ ṣe iṣẹ́ tó yẹ́ kí ń ṣe báyìí. Mo máa ń sùn ní ọ̀sán dáradára.

Mi ò ní ọgbà o, mi ò ní ọgbà. Sùgbọ́n kò bá wù mí, kí n ní ọgbà tí oríṣiríṣi òdòdó wáa nú ẹ̀, oríṣiríṣi nǹkan ọ̀gbìn, èso, fúrútù, àgbọn, ọ̀gẹ̀dẹ̀, watermelon, ọsàn, gbogbo èso báyìí. Mò mo fẹ́ kí n ní ọgbà tí mo lè ti, tí mo lè fi gbin wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn ẹ̀rọ ìlera, mo máa ń lò wọ́n. Nítorí ìlera mi ṣe pàtàkì gan fún mi. Mo ní ẹ̀rọ ìlera ìfúnpá tí mo máa ń, tí mo máa ń wò, tí mo máa ń lò. Mo ní ẹ̀rọ tí mo fi máa ń wo bárà mí ṣe gbóná sí. Oríṣiríṣi ẹ̀rọ ni mo máa ń lò fún ìlera mi.

Tí bá ti rí nǹkan tí mo fẹ́ rà tó wọ̀ mí lójú tí mo dẹ̀ rí pé nǹkan tí màá nílò gidigidi ni tí mi ò dẹ̀ ṣe tó un pé mo fẹ́ rà tẹ́lẹ̀. Màá bẹ ọlọ́jà ní pé kó jọ́ kó gba iye tó wà lọ́wọ́ mi. Tí ó bá sì gbà, màá wá ibòmí lo tí màá ti ra, tí bàá dé ibi tí mo ti fẹ́ ra nǹkan oún, tí màá rí pé iye tí wọ́n pè fún mi ó kéré sí iye tí ẹni alákọ̀kọ́ pè fún mi, màá bẹ́ sí i. Tí ò bá wá tó, tí ò bá, tí ò bá wá kéré sí iye tí wọ́n koko pè fún mi, màá bẹ̀bẹ̀ pé kí wọ́n bá mi dí ǹkan, ǹkan kúrò níbẹ̀, kí wọ́n bá mi dí, kí wọ́n bá mi yo ǹkan kúrò lórí iye tí wọ́n fẹ́ ta ǹkan ún. Tí òun ò bá wá gbà, tó dẹ̀ jẹ́ pé nǹkan tí mo fẹ́ ni tí mo nílò, màá rà.

Tí mo bá sín mo máa ń fi ọwọ́ mi bo imú mi àbí tí aṣọ ibòmú tó bá wà ní ọwọ́ mi, màá fi aṣọ yẹn bo imú mi. Tí ò bá sí aṣọ ibòmú, tí n bá lo ọwọ́ lásán tí mo fi bo imú mi, tí mo fi nu imú mi nù, màá lọ fọ ọwọ́ nítorí ikùn tó ti yí mi lọ́wọ́ tí bàá sì fẹ́ sín. Mo máa ń rí dájú pé mo kúrò ní àbí mi ò kọjú sí àwọn ènìyàn kí n máa ba à rí wọn lára pẹ̀lú ikùn tó jáde ní imú mi.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo mọ bí wón ṣe ń gun kẹ̀kẹ́. Mo mọ kẹ̀kẹ́ ń gun dáadáa, dáadáa. Ọmọ kékeré ni mí nígbà tí mo fi kọ́ kẹ̀kẹ́ gùn. Kò sí èèyàn tó kọ́ mi. Ẹni kankan ò kọ́ mi bó ṣe ń gun kẹ̀kẹ́. Mo kàn gbé kẹ̀kẹ́ lọ́jọ́ ẹna ni. Mo jẹ̀ bẹ̀rẹ̀ sí ń gun. Mo gun, mo ṣubú, mo gun, mo ṣubú. Kò rọrùn fún mi láti kọ́ rárá àti rárá torí mo ṣi ṣe gan. Bí bá ti sọ pé mo fẹ́ gun kẹ̀kẹ́ báyìí, màá tún ṣubú. Nísìń, ṣùgbọ́n nísìń mo mọ kẹ̀kẹ́ ń gun dáadáa. Mo mọ kẹ̀kẹ́ ń gun dáadáa.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí máa ń jókòó sí fèrèsé ọkọ̀ nítorí ibi fèrèsé ọkọ̀ tí ń bá jókòó síbẹ̀, ó máa ń jẹ́ kí ìrìn-àjò mi dùn. Nítorí máa ríbí ri gbogbo àyíká ibi tí ọkọ̀ wa dé. Eléyìí sì máa ń jẹ́ kí ìrìn-àjò dùn kóní ìtumọ̀ dáadáa dáadáa.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé èmi re, mo ní àkókò tí mo máa ń ṣe nǹkan iṣẹ́. Ago mẹ́sàn àárọ̀ ni mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́, mo sì máa ń parí iṣẹ́ ní ago mẹ́fà ìrọ̀lẹ́. Láti ago mẹ́sàn títí di, mẹ́sàn àárọ̀ títí di ago mẹ́sàn ìrọ̀lẹ́ mi ò kì í ṣe, mi ò kì í dá sí nǹkan tí tó jẹ́ ti ìgbésí ayé mi. Tí bá ti kúrò ní ibi iṣẹ́ ni mo ṣẹ̀ṣẹ̀ máa ń dá sí nǹkan tó kan ìgbésí ayé mi. Mi ò ún jẹ́ kí nǹkan tó kan ìgbésí ayé mi kó tako nǹkan tó kan iṣẹ́ mi.

Tí mo bá rìnrìn àjò, tí n bá kọjú, kojú ìdènà ọkọ̀, kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju kí n, kí n ní sùúrù kí ìdènà ọkọ̀ yẹn kó fi tán. Nítorí tí bá ṣe, tí bá ṣe gràgrà tí n bá ní sùúrù, mo lè lọ kọlu ọkọ̀ lọ́kọ̀. Ídènà ọkọ̀ bá sì ti wà báyẹn, àwọn ọlọ́pàá mo ń jáde láti ṣiṣẹ́. Mo máa ń tẹ̀lé ìmọ̀ràn wọn, àwọn ọlọ́pàá.